Igba wo ni o keyín rinrinàjo fún iṣẹ́. Láti rinrinàjo fún iṣẹ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì mọ̀dè máan ṣẹ́ eléyì n ọ̀nà tí ó kù náà, ní dọ́kó wá ní àwọn nǹkan kan tí mo fẹ́ràn láti máa ṣe gaàbí ènìyàn, bí i nìyàn tí mo máa ń rí ìrinajo fún àwọn àṣẹ léènì yàn ọ̀nà tí ó tọ́ láti yàn ọ̀nà tó yẹ láti rí àjọ̀kọ̀ èrò àwọn nǹkan tí mo ṣẹ́ tàn. Tẹ́sìwájú mi gidigidi.

Irú irú bàtà wò ní mo fẹ́ràn? Awọ́n ò báta ti mo fẹ́ràn bàtà ènìyàn diédie ọ̀tí ìjẹ́rẹ́ báta pẹ́lẹ́bẹ́. Àwọn bàtà jẹ́ bàtà kan tí ó dára kí mo de ní ìfẹ́ sí rẹ́gẹ́bí ni idí nìyẹn toje pé àwọn bàtà wọ̀nyí ni mo fẹ́ràn láti máa wọ̀. Ni gbogbo ìgbà náà jẹ́ bàtà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ fún ènìyàn láti máa wọ̀ láti ṣe irun.

Mgbè wò ni wà má n sé ìmototo ọ̀ní ilẹ̀ wà? Ìmototo jẹ̀ nkàn tí ó dára tí ó dẹ̀ se pataki simi mo de má ṣẹ̀ lẹ́yìn ní ọ̀nà tí ó tọ̀ àti ní ọ̀nà tí ó ṣẹ iyan túkú jẹ̀ nkàn tí ó dára. Èyí wà ní àwọn nkàn kan tí mò fẹ́ ràn legbẹ̀yìn láti má ṣẹ, wọ́n de jẹ́ nkàn tí ó se se kọ̀ náà fún àwọn ènìyàn ní gbogbo ìgbà náà.

Èlé jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láàrín wọn. Àwọn alárùn gbòǹgbò mìíràn wọ́n lè rí irun dára nítorí pé a máa ń ṣe sọ́pọ̀. A dè rí i pé a máa ṣe gbogbo àwọn ǹkan tí a ní irú láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Ǹjẹ́ èlé wà láàárín àwọn ǹkan tí ó ṣe pàtàkì, elẹ́ na àwọn ǹkan tí màá fàyàn sí ẹgbẹ́ ìrìn láti máa ṣe ní gbogbo ìgbà náà jẹ́ ǹkan tí ó dára.

Ìgbà mélòó ni oúnjẹ ọ̀sán rẹ máa ń dà? Oúnjẹ ọ̀sán jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi, ó de máa ń gba ọ̀kàn tabi méji lọ́wo mi náà torí pé ìgbà mìíràn mo fi ń sínmi. Èyí jẹ́ nǹkan tó dára, tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ni gbogbo ìgbà náà torí pé o wa nínú àwọn nǹkan tí mo fẹ́ràn náà.

Ṣe o jẹ ẹni tí kò jẹran láti máa jẹran jẹ nǹkan tí o ṣe pata Eyi wọ̀nyí ni àwọn nǹkan tí mo fẹ́ran gege bi enìyẹn. Mode máa ń ri daju pẹ́, mo máa ṣe eleyi ni gbogbo òna náà tó ri pe ó jé nǹkan tó dára ni. Èlé wọ̀nyí ni àwọn nǹkan tí ó ṣe patakí fun mi na gege bi enìyẹn. Mo de máa ń ri dáju pẹ́ mo n ṣe eléyi ni gbogbo ìgbà láti ri dáju pẹ́. Gbogbo awon nkan ti mo n se tẹ́siwájú sí i.

Bẹ́ẹ̀ni o, ṣe máa kojú ìṣorò ní ibi iṣẹ́. Àwọn ìṣorò tó wà ní ibi iṣẹ́ jẹ́ àwọn ìṣorò kan tí mo máa ń kọjú pẹ̀lú ọgbọn ìmọ àti òye, àti ó dẹ ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn náà. Eléyìí wáà nini awọn kọ̀ kan tí mo fẹ́ mọ̀, tí mo ní máa rí dájú pé mo máa ṣe ní dáradára sí. Ó dẹ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà, to jè kí ẹ̀yàn kí òun máa ṣe ní gbogbo ìgbà náà síbẹ̀ sì ń. Eléyìí jẹ́ ǹkan tí ó dára.

Kí ni o maa n mu rẹ rin? Látí máa rẹrín jẹ́ nǹkan tí ó dára. Ó dẹ wà nínú nǹkan kankan tó mó fẹ́ràn. Ó dè nǹkan tí ó ṣé pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára ìdí nìyẹn tí mo fi máa rí dájú pé mo máa ṣe léyí ní gbogbo ìgbà tí ààyè rẹ bá sílẹ̀ fún mi láti ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà ṣi bẹ́ẹ̀ ṣi. Óunjẹ́ àkàrà tí mo ní fẹ́ràn.

Báwo ni oṣọ máa ń ṣe irun ààrẹ? Irun jẹ́ nǹkan tó ṣọ báláà kì ì. Ẹ̀gbẹ́ nìyẹn wọ́n lẹ̀ máa ń ṣe léè ní òun àti ọ̀tọ̀ àti ní ọ̀nà tó yẹ náà nítorí pé nǹkan tí ó dára ni. Mọ́ jẹ́ ènìyàn tí ó máa ń gé irun ni wọ́n lẹ̀ máa ń gé ní àkókò náà láti ìpè òṣì, ìdọ̀tí kò dẹ̀ ní à nǹkan tí ó dé jù náà ṣíbẹ̀.

Ṣé o mọ̀ ọ́n, ṣe ẹ̀yin máa ń fọ, ẹ̀yin máa ń fọ mí nigbà mi gẹ́gẹ́ bí ènìyàn, ó dè jẹ́ ǹkan tó máa ń ṣẹlẹ̀ sí mi. Ó lè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà fún mi lẹ́mọ́ ìdájí pé mo máa ṣọ gbogbo ǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe ye tori pe oò wà nínú àwọn ǹkan kan tí yóò ṣe pataki fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe náà sì bẹ́ẹ̀ ṣí. Òkò ìnàgijẹ́ dè jẹ́ òrukò continuous.

Eleyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn, ó de wà nínú àwọn nǹkan kan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà nítorí pé nǹkan tí ó dára tí ó de wu mi. Láti máa ṣe ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn ẹlẹ́yii, to dè jẹ́ nǹkan tí ó dára ní gbogbo ìgbà náà tí mo dẹ̀ máa ń ṣe, à láti rí daju wipe gbogbo àwọn nǹkan tí mò ń ṣe dára sí ni, ó dè jẹ́ nǹkan tí.

Ẹlẹ́yìí jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mo dè fẹ́ràn ẹlẹ́yi láti máa ṣẹ elẹ̀yii naa ní gbogbo ìgbà. Wọ́n fẹ́ kí ó jẹ́ nǹkan tí ó dára ti ó de máa mú inú wọn dùn. Láti ri pé ó wu àwọn nǹkan tí mo ṣe, ó tẹ̀síwájú ni gidi gidi. Idi nyìí tí mo máa ń fi iṣe àwọn ẹlẹ́rìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ kí wọ́n mú nǹkan tí ó dára tí ó lè yẹ kí ènìyàn kí o máa ṣe ní gbogbo ìgbà náà ni.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún iṣẹ iwájú ni láti daju pé àwọn iṣẹ́ ọjọ́ iwájú won tẹ̀síwájú, wọn de wà ní ìmọ̀ pípé náà láti ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tó yẹ eleyi wá nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí èèyàn ní gbogbo ìgbà tí aaye re bá ṣíṣẹ́lẹ̀ fún mi láti ṣe.

Ṣé o máa ń ṣe ìmúdójúwọ̀n software? Ìmúdójúwọ̀n software jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Ó dẹ̀ wà nínú àwọn nkan kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe náà. A dẹ̀ máa n ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ ń torí pé ǹkan tí ó dára, tó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe ni. Mọ̀ dẹ̀ máa ń ṣe láti ṣe ìdáàbò bo software mi náà ní gbogbo ìgbà sì ni.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jùlọ? Eré ìdárayá tí mo fẹ́ràn jùlọ gẹgé bí ènìyàn oun ní eré ìdárayá tí egb'órí ìtage. Elèyi jẹ́ ǹkan tó dára tí ó ṣe pàtàkì tí ó dè m ám únú mi dùn náà. Èmi máa n ri dájú pé mo máa ṣe èleyí ní gbogbo ọ̀nà. Nítorípé o jẹ́ ǹkan tí ó dára tí inú mi dè maan dùn nibámùnù ṣe ní òrùkọ rẹ̀. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eré mi.

Kí ni oun tuntun tí o fẹ́ kọ́? Oun tuntun tí mo fẹ́ kọ́ gẹ́gẹ́ bí ènìyàn jẹ́ ìmọ́ tuntun kan tí ó ṣe pataki kí ó dè jẹ́ ìmọ́ tuntun kan tí mo fẹ́ràn náà. Òde pamọ́ yà kí ó má ṣe wo àwọn nǹkan tí wọ́n nílò láti ṣe àti ó lè dára tí ó lè máa múnáà dúró ní gbogbo ìgbà náà ṣe. Kí ló jẹ́ nǹkan tí ó ń dùn ọ lọ́pọ̀lọpọ̀?

Ó lè jẹ́ ǹnkan tí ó dá lọ́pọ̀lọpọ̀ fún ènìyàn. Mo dẹ̀ jẹ́ ènìyàn tí ó fẹ́ràn láti máa sáré. Kí ènìyàn máa sáré jẹ́ ǹnkan tí ó dára. Ó lè jẹ́ ǹnkan tí mo fẹ́ràn láti máa ṣe nígbà tí mo bá ń gbé. Ní ìgbà tí mo bá ń ṣe gbogbo èyí, ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Ó jẹ́ ìwọ̀nu náà ǹnkan kan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìlànà ṣe. Mo dẹ̀ gbà wípé ó ń ṣe gbogbo awon ǹnkan tí.

Mo dẹ̀ mọ̀ bí a ti ń pẹja, bí a ti ń pẹja wà nínú nkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń ṣe eléyi ni oná tió tọ́ àti ni oná tí ò ṣi yẹ naa, nitoripe o jẹ́ ǹkan tó dára tó dè yẹ kí eńiyan kí ó máa ṣe ni. Eléyi jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ̀ máa ń ṣe ni gbogbo ìgbà tí ààyẹ e bá ṣí ṣile gan.

Eléyi de jẹ́ ǹkan tí náà ń lọ sẹ́na. Àwọn oníbàrá jẹ́ àwọn ẹnì tí ó ṣe kán. Wọn lè máa pín àwọn oníbàá tuntun. Ó jẹ́ ǹkan tí ó dára tí ó le gbé ènìyàn kiri. Ó máa ṣe, wọn lè máa ṣe léèní ọ̀nà tó tọ́ àtàwọn ọ̀nà tí ó ṣe yẹ. Eléyi de jẹ́ ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Wọn lè máa dájú pé wọn máa ṣe léèní gbogbo ọ̀nà tí a yẹ, bá wá sílẹ̀

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Ìpè fídíò jẹ́ nǹkan tí o dára, ó de jẹ́ ǹkan tí mo fẹ́ràn. Eléyii wa nínú àwọn nkankan tó ṣe pàtàkì náà fún mi. Eléyìí de jẹ́ ǹkan tí o dáa tí ó de máa mu ìnu mí dun ni gbogbo ìgbà tí eyan bá ṣe irú àwọn eléyìí náà nítorí pé, ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ kín èèyàn kí ó máa ṣe náà nìyẹn.

Ṣé o báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Látí tọrọ àforíjì jẹ́ ǹkan tó dára nígbà tí mo bá ṣe àwọn ènìyàn mọ́ láìpẹ́, mo máa n bẹ̀ wọ̀. Bíbe àwọn ènìyàn wà nínú bí mo ṣe ń tọrọ àforíjì, ó dé je ǹkan tó ṣe pàtàkì simi. Eléyìí jẹ́ ǹkan tó dára tí ó dùn mo mi nínú tí mo dè fẹ́ràn láti máa ṣe. Hmm, tóri pé ǹkan tí ó dára tí ó lẹ́wà tí ó de yẹ́ kí ènìyàn kí ó máa ṣe nì.

Ǹjẹ́ ẹ ni wọ́n tẹ̀lẹ́ pé àwọn ohun elo tí ó ṣe pátaki kù díẹ̀ bí iṣẹ́ mi jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀ alakoko. Àwọn irinṣẹ́ tí mo máa ń lò fún iṣẹ́ àti oríṣìíríṣìí nǹkan tí wọ́n tó ṣe pátaki sí mi náà gidigidi ṣe. Iyen le wa ni àwọn nǹkan tí n mu ìnumidun tí ó dẹ̀ da lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ máa ń ṣe gbogbo awon elẹ́yì ni ọ̀nà ti oó to àti ọ̀nà tó yẹ.

De ma nṣe léyí. Àwọn aláburuku jẹ́ àwọn alákan tí ó jẹ ó ti pẹ́ díẹ̀ tí mo ti lá wọn, ah, nítorí pé nígbà tí mò wa ni kékeré ní ìgbà kẹ́yin tí mò ní aláburuku nígbà tí mò dẹ̀ lá àwọn alá yen, mò ṣe àdúrà lórí rẹ̀ láti gba ẹ̀mí kí ń ní aláburuku. Mọ́-- ó lé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn tí mò de ma n ṣe gbogbo awọn nǹkan tí mò nílo láti ṣe.

Mo dẹ̀ máa rí dájú pé ọjà mi dára láti mú ọ̀ṣọ́ àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ àti láti dá ìkòwá àwọn kọ́ntẹ̀ síwájú. Ǹdídé náà ni nǹkan tí ó dára tí ó dè ṣe pàtàkì mọ́. Èlé wa ninu àwọn nǹkankan tó ò ṣe pàtàkì sí mi náà. Àwọn mọdé máa ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ.

Ṣé o fẹ́ràn alo àràgbe sókè? Àràgbé sókè jẹ́ nǹkan tó ṣe pàtàkì, tí mo fẹ́ràn láti máa lò ní ilé mi ní gbogbo ìgbà láti dára pọ̀ mọ̀ṣe wá nǹkan tí mo ní yóò dáa tiṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ láti ríra kún bá àwọn alábáṣiṣẹ́pọ̀ àti àwọn olùṣọ́ àwọn ṣeṣẹ́ Àwọn gedegede náà hán ní ọ̀nà tí ó tọ́

Nígbà wo ni ó máa ń sìn? Ẹleyii jẹ́ nǹkan tó ṣe pàtàkì, o de jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà. Nítorí pé eleyii wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn, idi niyen tí mo ti máa ń ṣe àwọn èlé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Láti rí dájú pé gbogbo àwọn nkan ohun tí mo ń ṣe ó tẹ̀síwájú. Mọ dé máa ń rí dájú pé wọn máa ṣe àwọn nǹkan tí mo lero láti ṣe náà ṣi.

Ṣé o ní káàdì ìṣe? Káàdì ìṣe jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn mo dẹ̀ ní káàdì ìṣe. Nítorí pé káàdì ìṣe jẹ́ ǹkan tí ó dára. Ìdí ni ti mo fi ní káàdì, mo dẹ̀ máa ń lò fún àwọn iṣẹ́ tí ó pọ̀ tí ó dẹ̀ ṣe pàtàkì náà. Ìdí ni mí ní àwọn kókó tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà síbẹ̀ sì.

Kí ni àwọn máa ń ṣe nínú aṣálẹ́? Aṣálẹ́ pé ìgbà kan tí ọṣẹ wà lẹ́sìn mi gágá bí ènìyàn mo ní máa ṣe wí pé máa ṣe ilé tí mo nílò láti ṣe náà, kí ó tó jẹ́ ǹkan tó dára. Àwọn eléyi ni wọ́n máa ń ṣe ní aṣálẹ́ kí n tó lọ sún àti àwọn oríṣiríṣi iṣẹ́ tí mo bá ní láti lè ṣe ní ọ̀nà tí wọ́n ṣe àgbàlé náà ṣe nínú gbogbo ìgbà.

Òle jẹ́ nǹkan ti ó ṣe pàtàkì fún fun ènìyàn láti máa ṣe nínú gbogbo ìgbà tí ayẹrẹ bá ṣi silẹ́ náà se. Wọ́n lè jẹ́ ènìyàn tí ó kì í mu òògùn lójoojúmọ́, kí ènìyàn máa mu òògùn lójoojúmọ́ kì í ṣe nǹkan tí ó bójú mu. Èlènìyàn tí mi ò kí máa fi ń ṣele yìí ní gbogbo ìgbà náà lè jẹ́ nǹkan tí ó dára, elèyii jẹ́ nǹkan tó ṣe pàtàkì náà se.

Eleyi je kan tí ó dára tí ó dẹ̀ ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo de maa ri dájú pé, à, mo máa ń ṣètò àwọn nǹkan láti ṣètò nǹkan jẹ́ nǹkan tí ó dára. Idi niyen tí mo fún mọ ara dájú pé mo máa ń ṣètò àwọn eléyìí ní ọ̀nà tí ó tọ́ ká tí ní ọ̀nà tí ó yẹ láti dájú pé àmu ṣe àwọn nǹkan tí ó dára, àwọn nǹkan tí mo dẹ̀ ń ṣe níwọ̀n máa ń dẹ̀ tẹ̀síwájú ní gidigidi sí í.

Ẹléyi jẹ́ ǹkan tí ó dára tí mo nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn tí mo de máa ń ri pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe náà ní ọ̀nà tó tọ́ sí i. Ẹléyi jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ mo dé màa ń rí pé aṣọ àkáyọrí jẹ́ aṣọ kan tí mó máa ń wò ní ìgbẹ́ṣẹ̀, àrà ètò púpọ̀ ni mo fi máa ń ṣe àwọn iṣẹ́ tí ó pọ̀ áti láti gbé àwọn kan tẹ̀ sì wájùú náà sílẹ̀ sí i.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Ọkọ̀ ojú omi jẹ́ ọkọ̀ kan tí mo fẹ́ràn rẹ̀ káàkiri ìgbà. Mo dẹ̀ ti gùn èléyí nínú oríṣìíríṣìí ọ̀nà. Wọ́n dẹ̀ wà nínú àwọn ǹkankan tójẹ pé mo ní ìfẹ́ síi láti máa lo fún àwọn iṣẹ́ àti àwọn oríṣìíríṣìí nǹkan tí wọ́n tún ṣe pàtàkì sí mi ná gẹ́gẹ́ bí èèyàn, mo dẹ̀ mà mọ pé mo ṣe eléyí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣì yé.

Ṣé ò ní ọkọ̀? Ọkọ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Wọ́n dẹ̀ fún mi ní ọkọ̀ níbi iṣẹ́, ọkọ̀ tí wọ́n fún mi ní ibi iṣẹ́ ni ọkọ̀ tí mo máa ń lò ní oríṣiríṣi ọ̀nà láti ṣe àwọn iṣẹ́, àti nígbà tí n bá fẹ́ lọ síse ábi lọ sí òde, ọkọ̀ yìí ni mo máa ń lò tí ó dẹ̀ jẹ́ ọkọ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ máa ń sáré gidigidi ni.

Ẹlẹ́ jẹ́ ǹkan tí ó dára tí ó lè ṣe pàtàkì fún wọn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe náà. Bádíì kó àwọn ǹkan tí wọ́n ń ṣe tẹ̀síwájú sí i. Ẹlẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, àwọn ìgbàgbọ́ àtọwọ́dá jẹ́ àwọn ǹkan tí ó jẹ́ wípé a ní ìgbàgbọ́ rán pé nínú ènìyàn jẹ́ wípé àwọn ǹkan tí wọ́n ń ṣe jẹ́ ǹkan tí ó tó dára dé, dáhùn ni tí wọ́n fẹ́ rí, ìgbàgbọ́ nínú ènìyàn náà.

Eléjé n controller, tó dà má múlò lójú ọmọlẹ̀ márídá ikún má ṣeré ní ọ̀nà tí ó tó, àti ní ọ̀nà tí ó ṣe iyàn ní gidi gidi náà n tó pé n controller tó lè yẹ kéyàn kí ó má ṣerun gbogbo ìkàná ọ̀nà. Mọ̀ dẹ̀ ní glass ọ̀rùn, glass ọ̀rùn mi wa ninu awon nkan to se pataki simi naa mo de maa n má ṣé àwọn èléyí nàa sì.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Ago ọwọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ọ̀de wa ninu àwọn nǹkan tí mo fẹ́ràn náà. Òdọ̀ mi dára pé mo máa ń ṣeré ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti dára pẹ̀lú àwọn nǹkan tí mò ń ṣe tẹ̀síwájú ní gidi gidi. Ago ọwọ́ jẹ́ nǹkan tí mo fi máa ń ṣe ọ̀ṣọ́ ṣàrà láti mọ àkókò àti ìgbà nígbà tí mo bá wà nínú òde àbí nígbà tí mo bá ṣẹ̀ àwọn nǹkan kan.

Ṣé o ti rìn rìn àjò lọ sí ìlú mìíràn rí? Láti rìn rìn àjò lọ sí ìlú mìíràn jẹ́ ǹkan tí ó dára. Ó de wa ninu awọn nkan ti mo fẹràn gẹ́gẹ́ bí èèyàn láti máa ṣe, níwọn mo de máa ṣe dé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Òde kú jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì idi nìyẹn tí mo fi máa ṣe àwọn ẹlẹ́yì láti kọ́ ẹ̀kọ́ tootọ̀ àti láti bá àwọn ènìyàn tún pàdé náà síbẹ̀

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Owó àfikún jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dà máa ń fún àwọn òṣìṣẹ́ ní ilé yìí nígbà tí mo bá rí i ṣe dé ojú ìwọ̀n. Eléyìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí mo dà máa ń fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe náà torí pé nǹkan tó dára, kí ó dà yà kí ènìyàn kí ó máa ṣe fún àwọn òṣìṣẹ́ áti lati pe gbogbo nkan lọ dédé.

Nígbà wo ni ó kẹ́yìn lọ wẹ̀ ni? Látí wẹ̀ ni jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, èléyi wà ninu awon ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn, mo dè máa ṣe lẹ́yìn ní gbogbo ọ̀nà tí ayẹyre ba ṣí sílẹ̀ náà fún mi láti ṣe é, nítorí pé ǹkan tí ó dára tí ó de yẹ kí ènìyàn kí í, ó máa ṣe ní gbogbo ìgbà tí ayẹre bá ṣí sílẹ̀ náà de ní.

Ṣe ó fẹ́ràn orin òkè? Láti orin òkè jẹ́ nǹkan tí ó dára, ẹlẹ́yìí jẹ́ nǹkan tí ó se pataki, tí mo de fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà. Mo de maa n ṣe ẹlẹ́yìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti daríju pé gbogbo àwọn nǹkan tí mo ṣe tẹ̀síwájú ní ọ̀nà tí ó yẹ bo ṣe jẹ́. Ìdí nìyen tí ẹlẹ́yií ti ṣe pataki sí mi gẹ́gẹ́ bí ènìyàn náà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí isẹ́gun ọdé? Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ẹniyan mọ dé máa ń rí dájú pé mo máa ń ṣe eléyìí ní gbogbo ọ̀nà tí aye re bá sì sì lẹ ní ona ti o to àtí ní ọ̀nà tí ó sì yẹ. Elé jẹ́ nǹkan tí ó dára tó dè jẹ́ kí èèyàn mọ̀ pé ó máa ṣe idí ni tì mọ̀ máà nse gbogbo awon eléyìí ní gbogbo ọ̀nà náà.

Ṣé o mọ àmì ìràwò rẹ? Eléyìí jẹ nǹkan tí ó ṣe pàtàkì gẹgẹbi bí ènìyàn láti máa ṣe. Mo dẹ̀ máa n ri dájú pé mo máa ṣe eléyìí ní onà tó tọ́ àti ni ọna tó yẹ. Ó dà wa nínú àwọn nǹkan kan tí mo feran gege bí eniyan náà. Idi níyen to je pé mo máa ṣe gbogbo awon nnkan ti mo ni ilo láti ṣe nì onà tó tọ́ àti nì onà to yẹ láti fi bubu awon kan tesiwaje náà sì.

Ẹlẹ́yi jẹ́ nkan tió dára tí ó de se pataki fún mi gege bi ènìyàn. Modẹ̀ ni orúkọ ìnági jẹ́. Òrúkọ ìnági jẹ́ nkan tí kò dára tí oye ki ènìyàn mọ ní. Ìdí nìyí tí mo fún ní ẹlẹ́rẹ̀, àmùdẹ̀ máa ṣòro nkan tí mo nílò láti ṣẹ ni gbogbo ìgbà náà láìsí ànì ànì.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rẹ? Látì ṣe iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ ǹkan tó dára, ó dẹ wá nínú àwọn ǹkan tí mo ti ṣe rí gẹ́gẹ́ bí ènìyàn. Mo dà máa ń ṣe eleyi ní gbogbo ọ̀nà tí aaye rẹ bá ti ṣílẹ̀ fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe. Náà ni toripé kí n ṣe ǹkan tí ògboró ìdí nàì tí mo fún máa ṣe àwọn ilé yìí. Nígbà tí mo wà ní ile ẹkọ̀ gíga, mo dẹ̀ ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ gidi gidi rí.

Irú ìbòsè wo ni ó fẹ́ràn wò, ìbòsè tí mo fẹ́ràn wò ní ìbòsè àlá wò. Ìbọ̀ṣẹ̀ yìí jẹ́ ìbọ̀ṣẹ̀ kan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀, tí mọ̀ dẹ̀ ní ìfẹ́ sí, gẹ́gẹ́ bí ènìyàn tó rí pé mọ̀ máa n lọ̀ fún awọn iṣẹ̀ tí ó pọ̀ díẹ̀ à tí láti rí dájú pé gbogbo àwọn ǹkan tí mò ń ṣe o tẹ̀síwájú ní gídígídi, ìdí nìyí tí mọ fi máa ń lọ ìbòsè wọ̀nyí ní gbogbo ìgbà náà síbẹ̀ sì.

Eléyìí jẹ́ nǹkan tó dára tí mo dẹ̀ ní ìfẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn, láti ri dájú pé mo ṣe awon nnkan tí mo nílò láti ṣe ní ọ̀na tí ó tó àti ní ọ̀na tí ó sì yẹ náà ṣe. Mo dẹ̀ máa ń dájú pé láti gbà kọ́ ọkàn lára bí mo máa ṣètò gbogbo àwọn nǹkan tí mo fẹ́ ṣe, ìgbà mì àmáa lọ jáde lọ jẹun, lọ ṣe àwọn nǹkan tí ó tún ṣe pàtàkì náà. Eléyìí dẹ̀ nǹkan tí ó dára tí mo dẹ̀ máa ń ṣe.

Nnkan pataki lọrọ cream ti mo fẹràn na, mo dẹ ma n wa bi mo se ma sọ́ ni ode pataki, mo ma n se eleyii ni ọna ti o tọ ati eyi ti oye.

Kí ni ó máa ń wà nígbà tí ó bá jọ́sìn? Nígbà tí mo bá fẹ́ jọ́sìn, aṣọ orò ni nǹkan tí mo fẹ́ràn láti máa wọ̀. Àwọn aṣọ orò yìí tàbí aṣọ ayẹyẹ aṣọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Ẹléwà nínú àwọn ọ̀kọ̀ọ̀kan tí ó ṣe pàtàkì fún mi lẹ́gbẹ́ bí ènìyàn láti máa ṣọnu ìgbà yẹn kí ó dá nǹkan tí ó dára. Èdi niyi tí mo fẹ́ máa rẹ́ kọ máa ṣe àwọn yíyà àwọn ìtọ́tọ́ àti ìkànnì tí ó ṣe yẹ.

Ṣé o máa gbé àpò ẹyin? Àpò ẹyin jẹ́ ǹkan tí ó dára, ẹyin jẹ́ ǹkan tó ṣe pàtàkì ní àgo ara ènìyàn. Ìfí nìyẹn tó jẹ́ wípé nígbà tí n bá lọ ṣọ́jà, mo màá n gbé àpò ẹyin. Eléyìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ó dẹ̀ wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn. Gẹ́gẹ́ bí ẹnìyàn ná láti máa ṣe mọ̀nde máa ń rí dájú pé mo ṣe ẹléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí sìyẹ́, torí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì.

Irú aṣọ wò ní mo fẹ́ran wọ̀? Aṣọ tí mo fẹ́ wọ̀ ni aṣọ tío ba fẹlẹ. Àwọn aṣọ wọ̀nyí jẹ́ aṣọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dè fẹ́ran gidi gidi. Eléyìí jẹ́ ǹkan tí ọ̀ rọ̀run tí mo de máa ń lò ní gbogbo ìgbà náà láti ríi dájú pé mo sùn dáadáa àti láti dájú pé àwọn ǹkan ònílò dédé náà. Eléyìí wà nínú àwọn ǹkan tí ó ṣe pataki fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣẹ̀

Ṣé o fẹ́ràn yíyàwòrán? Yíyàwòrán jẹ́ nǹkan tí mo fẹ́ràn lágbèẹ́ ènìyàn láti máa ṣe. Mo de máa ṣe eleyii náà ní ọ̀nà ti o tọ̀ àti ní ọ̀nà tó yẹ pé ó wà nínú nkàn tí ó yẹ kí ènìyàn mọ̀. Idì niyii tí mo fi kọ́ eléyìí nígbàyen lohun láti mọ bí wọ́n ti ń ya àwòrán. Ó de wa nínú awon nkàn tí mo fẹ́ràn láti máa ṣe gege bii ènìyàn ní gbogbo ìgbà náà ṣe.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín? Àwọn àlọ́ apanilẹ́rìn-ín jẹ́ àwọn àlọ́ kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa gbọ́ ní gbogbo ìgbà náà ṣe. Eleyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí inu mi dẹ máa ń dun sí ni gbogbo ìgbà náà. Ẹ̀dàgbọ̀ jẹ́ nǹkan tí ó máa ń mọ́ ọkùnrin tí ó dára tí ó láǹmúláka tí mo dẹ̀ ní ìpàṣẹ gẹ́gẹ́ bí ènìyàn ọ̀nyẹn ní gbogbo ìgbà tí a lè rí i rásí sílẹ̀ fún ẹni náà.

Nígbà wo ènìyàn máa ń bu inú? Ṣo máa ń, nígbà tí mo ki n bínu nígbà tí mo bá wà nínú ọkọ̀ mi tọ́ripe eleyii jẹ́ nǹkan tí kò bójú mu. Eleyii dẹ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà. Mo dẹ máa ṣe gbogbo awọn nkàn kan tí mo lè rò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ nígbà tí ó lè wà nínú àwọn ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà ṣe.

Eléyìí jẹ́ nǹkan tí ó dára tí ó dè ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ máa ń ṣe gbogbo nkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ láti ri pé àwọn nǹkan tẹ̀síwájú ni dáradára. Eléyín wà ninu awon nkan tí mo fẹ́ràn, àwọn ẹleyií de máa ń sa àṣà tó dára láti dári pé kò sí ìjà, kò sí àawọ̀ àbí ànì ànì ní àárín àwọn ará ìle náà.

Eleyi jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí mo de fẹ́ran gege bí ènìyàn náà, mo dẹ̀ mọ̀ ní láyé pé ó máa ń ṣe eleyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ, eleyii jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ máa mú ọ̀nà tó, mo dẹ̀ mọ̀ ní láyé pé ó máa ń ṣe ilé yìí ní gbogbo ìgbà láìpẹ́ pé nǹkan tí ó dára tí ó lọ́gbọ́n lórí tí ó dẹ̀ máa jẹ́ kí nǹkan lọ ní deede ní gbogbo ìgbà náà fún ènìyàn.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ̀. Eléyí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Ó dẹ̀ wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn. Mo dẹ̀ máa ń pàdé àfojúsùn títà mi náà ní gbogbo ìgbà, nítorí pé nǹkan tí ó dára, tí ó dẹ̀ rọ̀mí lọ́rùn láti máa ṣe ni. Ìdí nìyẹn ti no fi máa ń ṣe gbogbo àwọn eléyìí ní gbogbo ìgbà tí ayé bá sí sílẹ̀.

Gbogbo ènìyàn máa ra nǹkan. Nígbà tí ó bà wùn mi láti ra nǹkan, mo máa ń fẹ́ràn láti máa lọ sọ́jà. Ọ́jà jẹ́ ibi kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa lọ. Díẹ̀ tó jẹ̀ pé nígbà tó bá wùn mi láti ra nǹkan, ọjà ni mo máa ń lọ. Ọ́dẹ̀ jẹ́ ibi kan tí ó dára náà kí ènìyàn kí ó máa lọ. Idí nì yìí tí mó fi máa ń lọ sọ́jà ní gbogbo ona tó bá wù ú mí láti ra nǹkan.

Akòkò wò ní a fi iṣẹ́ rẹ sí? Iṣẹ́ mi jẹ́ nkan tó ṣe pàtàkì, gẹgẹ bi ènìyàn. Mo dẹ̀ lé ago mẹ́sàn-án àárọ̀ di jíjì agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ó lè jẹ́ akòkò kan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ máa ṣe gbogbo àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ gidigidi.

So, o ma rọ̀nu nígbà tó bá sùn? Nígbà tí mo bá sùn mi ò kí ń rọrùn. Kí ènìyàn máa rọrùn kì í ṣe nǹkan tí ó dára. Pé nígbà tí mo bá sùn mi ò kí ń rọrùn, ràrá ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà ní gbogbo ìgbà. Sẹ̀márí pé mo máa n se gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe nídará dára sí.

Bawo ni o se má ṣe tò owó ìṣẹ́, owó ìṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dè máa ṣe tò àwọn elé ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ, nítorí pé nǹkan tó dára, ó dọ̀ọ̀ yẹ kí ènìyàn kí i, ó máa ṣe ní gbogbo ìgbà ni, à ó dà wọ̀ nínú àwọn nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà. Òòlè máa rí dáákẹ́, ó máa ṣe ilé rẹ̀ gẹ́gẹ́ gẹ́gẹ́.

Nílé lè jẹ́ ǹkan tó dára. Ni ọ̀pọlọpọ náà tó dé ẹ̀kẹ́ ẹ̀niyan kiri, mo máa ṣe, mo dẹ̀ máa rí dájú pé mo máa ṣe ilé yìí ní ọ̀ nàn tí ó tọ̀ àti ní ọ̀ nàn tí ó yẹ. Láti dájú pé gbogbo àwọn ǹkan tí mo ṣe ó tẹ̀síwájú. Di ìní tí mo sì máa ṣe àwọn ilé yìí ní gbogbo ìgbà kí ayẹyẹ ẹ bàá ṣe sílẹ̀ fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

O le jẹ nǹkan tó dára tí ó le ṣe pàtàkì fún gẹ́gẹ́ bí ènìyàn náà máa ṣe máa rí láti máa ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe. Nínú èyí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ gidigidi ṣe. Àwọn ìpèsè ohun àwọn le jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Ìjọ máa ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́, ní ọ̀nà tí ó yẹ, toripe nǹkan tí ó dára tí ó le bá mímú mi dùn ni.

Ṣé o fẹ́ràn rà oúnjẹ ní òpópónà? Latí ra oúnjẹ ní òpópónà jẹ́ ǹkan tó jẹ́ dara mo de máa ń ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì ye pé ó wà nínú àwọn ǹkan tí ó ṣe pataki funmi gege bí eniyan. Láti máa ṣe nínú ìdí ènìyàn tí mo fi máa ń ṣe àwọn eleyìí, ó de jẹ́ ǹkan tí ó dára gidi gidi láti ṣe.

Kí ni àwọn ìdojukọ̀ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojukọ̀ tó wà ní ibi iṣẹ́ mi jẹ́ ǹkan tí ó pọ̀ díẹ̀. Alákọ̀ọ́kọ́, iná mọ̀nàmọ́ná àti àwọn ẹro kọ̀ǹpútà. Ó jẹ́ jẹ́ǹkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn tí màá jẹ́ máa ń darí pé mo ṣe òwúrọ̀ àwọn ọ̀túnmọ̀ míì rí láti ṣe eré ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì ye náà mú.

Data tí mo máa ń lò lásán jẹ́ ǹkan tó pọ̀ díẹ̀, nítorí pé mo máa ń ṣe àwọn iṣẹ́ tí ó pọ̀ ní orí fóònù mi àti orí lápútọ̀pù mi, mo dè máa lo data tí ó pọ̀ gidi gan. Nígbà tí ó ṣe pàtàkì, mo lè ní ìfẹ́ sí ẹgbẹ̀jọ láti máa ṣe ní gbogbo ìgbà, kí ó tó pé ǹkan tí ó dára láti máa ṣe ní gidi gan.

Báwo ni o ṣe máa ń rí lílọ àkọ́kọ́ nígbà tí o bá wà nínú ilé ńlá? Nígbà tí mo bá wà nínú ilé, mo máa ń rí lílọ àkọ́kọ́, ó jọ pé ó jẹ́ ǹkan tó dára. Àwọn mọ̀lẹ́bí máa ń rara pe, mo máa ń ṣele yi Náà ni tó dá, náà ni tó yẹ, náà ni gbogbo ìgbà. Ilé ìléwa ni àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Ó jẹ́ kí ǹkan tó tun pátákì si mí.

Ṣé màá ń lo ẹ̀rọ ìrànwọ́ òrùn? Ẹ̀rọ ìrànwọ́ òrùn jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Ó de wà nínú àwọn nǹkan kan tí mo fẹ́ràn láti máa ń lo náà. Mo de máa ń lo àwọn eléyìí ní gbogbo ìgbà. Nitoripe o jẹ́ ǹkan tí ó dára, àti láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ àti láti ríi pe àwọn ènìyàn gbọ́ nǹkan tí mo ń sọ.

Báwo ni o ṣe máa ń parí ìpààrọ̀ kan nígbà tí ìṣẹ́ bá pọ̀? Nígbà tí ìṣẹ́ bá pọ̀, mo máa láì kí mo ṣe gbogbo àwon nkan tí mo nílò láti ṣe. Ìgbá mi mo máa ń lọ síbi ayẹyẹ àbí ibi orin. Àwọn eléyìí tun jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi ná. Tọ́dẹ̀ wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣẹ ni gbogbo ìgbà tí àyè rẹ̀ bá ṣí ṣilẹ̀ fún mi láti ṣe irú àwọn eléyìí.

Ṣe owo tí ò ń gba dára tọ́? Owo tí mo ń gba je nkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. To de wa nínú àwọn nǹkan kan tí mo fẹ́ràn náà mo de máa ṣe gbogbo àwọn nǹkan wọ̀n tí mo ní erò láti ṣe ní oná tí ó tọ́ àti ní oná tí ó yẹ, nítóri pe eleyii jẹ́ nǹkan tí ó dára, o dẹ̀ maa tómi láti fi san owó àti ṣe àwọn oríṣiiríṣii nǹkan tó bá wu mi ṣẹ́ náà sí.

Ẹleyi wa ninu nkàn tó ṣe pàtàkì fún mi, gége bi ènìyàn náà láti máa ṣẹ́. Mo de máa ń kọ́ gbogbo àwọn ilé ìná máa ṣe ní ọ̀nà tí ó dára tí ó de yè kí máa ṣẹ. Àwọn eleyìí tí ó de se pàtàkì fún mi náà ṣi. Àwọn ẹ̀rọ ayara bí asa wa ninú àwọn kò tí mo fẹ́ràn láti máa lò. Mo de máa ń lò wọ́n ní gbogbo ọ̀nà tí ọ̀tọ̀ náà ṣi.

Eléyìí wà nínú àwọn nǹkan wọ̀n tí mo fẹ́ràn, à tí ó dẹ́ máa ń múnú mí dùn, à mo dẹ́ máa ń ṣe àwọn elẹ́yì ní gbogbo ọ̀nà tí ayé rẹ̀ bá ṣíṣílẹ́ fùn mi láti má ṣe àwọn elẹ́yì náà. Àwọn eré ìdárayá tí mo fẹ́ràn jù ni ẹ̀gbẹ́ oré oríìtàgé, àwọn elẹ́yì máa ń ṣe ṣó seré dáradára, wọ́n dẹ̀ máa ń ṣe irú àwọn ńkán tó máa ń múnú mi dùn ní gidi gidi náà.

Eléyi jẹ́ nnkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. O de wà lara àwọn ǹkan to se pàtàkì fún mi, mo de máa ń ṣe eléyi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ̀. Ní jọ́wo pé eléyi jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ fún mi, mo dè máa ń ṣe ohun àwọn ǹkan tí mo ní ṣe gba ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ̀ láti wẹ̀ gba lọ sí ibi iṣẹ́ náà.

Èleyi jẹ́ ǹkan tí mo fẹ́ràn. To de ṣe pàtàkì fún ẹni gegebi enìyàn láti máa ṣe náà. Di nìyẹn tí mo fi máa ń ṣe gbogbo àwọn eléyìí gidigidi. Mo dẹ̀ máa ń rí pé nígbà tí mo bá dúró de ǹkan mo máa ń fẹ́ ọkàn balẹ̀. Mo dẹ̀ máa ń ṣe àwọn èrò àti òdara náà. Àwọn eléyìí ni mo máa ń ṣe nígbà tí mo bá dúró de ǹkan tí ó dà ṣe pàtàkì sí ènìyàn gidigidi.

Ṣé o máa fi ìdáàbòbò sára? Ìdáàbòbò jẹ́ ǹkan tó ṣe pàtàkì, ọjà máa fi ilé iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ǹkan ní gbogbo ìgbà tí ẹni kò bá ṣe sílẹ̀ fún wọn láti sé Eléyìí jẹ́ ǹkan tí ó dára, tí ó ṣe pàtàkì náà. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí náà ní gbogbo ìgbà tí ó péye tí ó dára.

Ṣé o mọ bí a ti ń fọn? Bí a ti ń fọn wà nínú nǹkan tí mo fẹ́ rẹ́rẹ́ béèrè mo ni màá ṣẹlẹ̀. Mo ní àti ọ̀tá, àti ní àti oyè, àti inú ìkànnì tí o lè dáa, tí o lè gbé nù kí o máa ṣe ni. Ṣé lè jẹ́ èyí tí o dára lọ́pọ̀ sí i, tí mo lè fẹ́ rẹ́rẹ́ béèrè ènìyàn náà?

Eléyìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo lè máa ṣètò àwọn eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Dárí dárí kí n lè ṣe àwọn nǹkan tí mo ní í ṣe náà ní gidi gbígbó. Ẹ̀dọ̀bọ̀ jẹ́ nǹkan tí ó tọ́ tí ó dàra. Eléyìí jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ìdí nǹkan tí mo máa ṣe lé yi náà.

Àgbàlá ọjọ́ jẹ́ nǹkan tí mo ní nítorí pé àgbàlá ọjọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mí gẹ́gẹ́ bí ènìyàn. Mo lè ní elé yìí toje pé íbibà í mo máa ń jókòó sí, l'á tifi ṣe oríṣiríṣi àwọn nnkan náà. Ilé jẹ́ nǹkan tí ó dára tí ó lè ṣe pàtàkì fún gẹgẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà náà ṣe ń.

Nígbà tí, nígbà tí mo kẹ́yin fún un pé mo fẹ́ lọ sí ìlú Canada lọ ṣe iṣẹ́ ọ̀tún níbẹ̀. Ó dẹ jẹ nǹkan tó dára, tó ṣe pàtàkì sí mi náà. Mo dè máa n ṣe eléyi ni oríṣiríṣi ọ̀nà, nítorí pé nkán tó dára tó dẹ́ wu mi láti máa ṣe ni. Idi nìyẹn tí mo fi máa n ṣe àwọn eléyi ní onà tí ó tọ́ àti ni onà tí ó ṣi ye náà.

Ṣé àkókò mẹ́ẹ̀ lọ ni máa ṣe agogo ijire agogo ijimi, je ago kan tose pataki simi. Mode maa de ń ṣètò rẹ sí akoko tó dára náà, mi ò ní dédé agogo márùn-ún àárọ̀ ni mo ṣètò agogo ijimi. Ó dà wá nínú àwọn nkankan tí mo fẹ́ran gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà ti aye re baa sile nasì.

Ele jẹ́ ǹkan tí ó dára, tí ó de sekuù bá dẹ fún gẹ́gẹ́ bi ènìyàn. Eleyi jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe, mo de máa n dajú pé mo máa n ṣe eléyi ní ona tọ̀tọ̀ àti ní ona ti ọ̀yẹ́ láti ri daju pé gbogbo ǹkan tẹ̀síwájú ní di dára di dára. O dewa nínu àwọn nnkan kan ti mo fẹ́ràn gege bi ènìyàn miran ní gbogbo ìgbà ṣe.

Èlèyi jẹ́ ǹkan ti ó dára tí ó dé ṣe pàtàkì. Mo dè máa n rí dájú pé mo ṣe àwọn eléyí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ. Ilé ìjẹ́ ǹkan ti ó dára tí ó lè yẹ kí ènìyàn kí ó máa ṣe. Idi nìyí tí mo ti fi máa m rí dájú pé mo ṣe gbogbo àwọn eléyi ní ọ̀nà tí ó pọ̀ díẹ̀ kí ó lè de pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe.

Ṣé o mọ̀ sise láti ṣíṣe láti le jẹ́ ǹkan tó dára, mo máa ṣe eleyi ní ona toto ati ni ona tosi ye. Nítorí pé eléyii wà ninu awon nkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Ìdúróṣinṣin fún ọ̀hùn máa ṣe àwọn ilé yìí láti lè pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi lárí ilé iṣẹ́ ní òkè òkun tí wọ́n de ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn naà ní gbogbo ìgbà.

Ṣé o máa kọ̀rẹ́kẹ́lẹ́? Láti máa kọrin kẹlẹ jẹ́ ǹkan tó dára, mo lè máa n rí dájú pé mo má n ṣe eléyìí ní ọ̀nà ti o tọ ati ni ọ̀nà ti o yẹ náà. Òǹkẹ́lẹ́ wá ní náà kankan tí jẹ́ pé àwọn láti máa ṣe rẹ́gẹ́ bí ń gbọ́ dé náà ṣe fẹ́ ní gbogbo ìgbà tí àwọn yẹn bá ń ṣẹlẹ̀, mo máa ṣe elé yìí nìdídára di dára. Má lè wà nínú àwọn nǹkan tí ẹ ṣe padà ṣe fún mi gẹ́gẹ́ bí ìran láti ṣe.

Nígbà wo ni o kẹ́yin lọ sí ilé ìkàwé? Ilé ìkàwé jẹ́ ibi kan tí ó ṣe pàtàkì fún ọmọ bi eniyan. Ìgbà kíwọ́n tí mo dẹ̀ lọ sí ilé ìkàwé nígbà tí mo wà nílé ọkọ mi nígbà tí mo bá ní ọdún, mo máa ń lọ sí ẹka ẹ̀kọ́ lágbèẹ́ ìgbà kan tí n dá ọkọ lọ kí mo dẹ̀ fẹ́ràn rẹ̀ lágbèẹ́ ìlú. Mo máa lọ sí ìpàdé náà lókù.

Ṣé etí rẹ dára? Etí mi jẹ́ nǹkan tí o dára lọ́pọ̀ lọ̀pọ̀ nítorí pé, nígbà tí àwọn ènìyàn bá bá mi ṣoro mo máa ń gbọ́ gbogbo nǹkan tí wọ́n ń sọ géregeé. Ṣùgbọ́n tí mo fẹ́ sọ ni pé etí mi dára ni ó jẹ́ ẹ̀gbọ́n nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí i gbogbo ìgbà lọ síbẹ̀ sí.

Ṣé, àlá tí ṣe dóná dóná, dún ń kán ti o ṣe pàtàkì tí mọdé máa ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti ri dájú pé òun wà. Òun mọ tí moo n ṣe ó tẹ̀síwájú nínú gidigidi náà. Ṣé lílo ilẹ̀ ń kán ti o dadà rẹ. Ṣé jẹ̀ ń kán ti o ṣe pàtàkì tí modé máa lọ kúrò máa ṣètò rẹ̀ áti gbogbo ìgbà náà ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tó yẹ.

Ah, mo dẹ̀ máa n lọ sí ilé oúnjẹ ìgbà kẹ́yìn tí mo dẹ lọ sí ilé oúnjẹ ní oṣù tí ó kọjá. Ah, nígbà tí mo dé nii oúnjẹ nílé, báyìí ni mo lọ sílé oúnjẹ, lẹ́gbẹ́ ilé oúnjẹ gẹ́gẹ́ bí ènìyàn. Eléyìí jẹ́ ǹkan tí ó dára tí mo dẹ̀ ní pẹ̀sẹ̀ mọ́ bí ọtí pàtó dára, kí ó le yẹ kí ènìyàn kí ó máa ṣe nii.

Àwọn èrò ìdákẹ́jẹ́ jẹ́ èrò kan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn mo dẹ̀ máa ń lo àwọn eléyìí. Nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára jù nítorí ìfipá gbà gbọ́ wọn ní oríṣiríṣi ọ̀nà. Ó dẹ́ tún jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ fún mi gẹ́gẹ́ bí ènìyàn ṣe máa ń lo síbẹ̀ síi nítorí pé ó jẹ́ ẹlẹ́yìí dè wà lárà àwọn ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn ó dẹ̀ ṣe pàtàkì.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza gẹ́gẹ́ bí ènìyàn jẹ́ àwọn ohun kan tí wọ́n bíi àgbàdo tútù àti àwọn ohun tí wọ́n bá dín. Àwọn eléyìí gan-an, nǹkan tí mo fẹ́ràn láti máa jẹ lórí pizza nitori pe o jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà ní gbogbo ìgbà.

Ṣé o máa ń ṣe ìṣọ́nkọńdọ̀tún? Ìṣọ́ nkọ́ńdọ̀tún apọn jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo lè máa ń ṣe lẹ́yìn ní gbogbo ìgbà tí ayọ̀ rẹ̀ bá ṣiṣẹ́ lẹ̀ fún mi láti ṣe ǹkan tí ó dára, tí ó dè ye kí ènìyàn kí, o máa ṣe ẹ́ ni. Iyen ni tori pe ní gbogbo ìgbà tí awon eniyan bá n ṣiṣẹ́ na ni won máa ń ṣe eleyii láìsí àní ani lórí rẹ̀

Bọ́dẹ̀ jẹ́ ǹkan tí ó dára, tí ó yẹ kí ènìyàn máa ṣe. Mo dẹ̀ ti lọ sí Àgọ́, rí Àgọ́ jẹ́ ibi kan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. O dẹ jẹ́ ibi kan tí mo fẹ́ran láti máa lọ náà. Mo dẹ̀ ti lọ síbẹ ní oríṣiríṣi ọ̀nà láti ṣe iṣẹ́ àti láti ṣe àwọn nǹkan kan náà síbẹ̀. Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ mu mi láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà náà si.

Ṣé o fẹ́ràn irìn àtẹ̀gùn? Láti rìn àtẹ̀gùn jẹ́ ǹkan ti ó dára, mo dẹ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Eléyi wa nínu àwọn ǹkan tí ó ṣe pàtàkì sími gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ máa n rí dájú pé mo máa ń ṣe àwọn ǹkan kan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ, ọ̀nà tí mó pe ó wà ninu àwọn ǹkan tí ó dára.

Ṣé o máa ń pa àwọn òwú pamọ́? Látí máa pa òwú pamọ́ jẹ́ ǹkan tí ó ṣe pataki, o dẹ jẹ́ ǹkan tó dára, mòdè máa ń dẹ̀ ma n ṣe eléyìí ní gbogbo ọ̀nà tí ìyá ba ṣi ṣilẹ̀ náà, àfún ọjọ́ iwájú àti láti ráyè pé àwọn ǹkan tí ènìyàn náà ṣe ó tẹ̀ náà. Idi nìyẹn tí mo fi máa ń pa òwú pamọ́ dẹ̀ wọ́n nínú àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe tẹ́lẹ̀ bí ènìyàn náà.

Ṣé o maa n ṣe ìtọ́jú àwọn ọjà? Láti ṣe ìdájọ́ àwọn ọjà je nkan tó dára, mọ́ de máa ṣe eléyìí ní oríṣiríṣi ọ̀nà. O wà nínú àwọn kankan to mọ̀fẹ́ran gege bi ènìyàn náà. Idi niyen tí mo fi maa n ṣe eléyìí láti ri dáju pé gbogbo àwọn kan ti mo ṣo pé ọ́ gbẹ́ luu. Wọ́n n tẹ̀síwájú, wọ́n de wà lára àwọn kankan ti. Ṣé o padà rí sibi náà? Nípa ìdí mi, mo ń ṣe gbogbo àwọn ìdí mi.